Àwọ̀ wo ni o fẹ́ràn jùlọ? Àwọ̀ dúdú ni mo fẹ́ràn jùlọ. Nítorí pé àwọ̀ dúdú jẹ́ àwọ̀ tí kò tàn yó. Ó tutù. Àwọ̀ dúdú dẹ́ ẹ̀jẹ̀ àwọ̀ tó tó jẹ́ wipé, o se ó ṣe múnmon àwọ̀ mìíràn.

Gíga to ga to. Bí o tilẹ̀ jẹ́ pé mi ò ga ju bẹ́ẹ̀ lọ. Gíga mi jẹ́ ẹsẹ̀ bàtà márùn-ún lé ní tọ̀ọ̀sì márùn-ún, ṣùgbọ́n mo dúpẹ́ fún Elédùà tó fún mi ní gíga mi.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bí i kí n comment lórí post àwọn èèyàn lórí Íńtánẹ́ẹ̀tì bí lórí Instagram, TikTok, WhatsApp àti àwọn ẹ̀rọ ayélujára.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo fẹ́ kọ́ bí a ṣe ń ṣe irun, bí a ṣe ń ṣe irun ojú, bí a ṣe ń ṣe èékánná. Mo dẹ̀ fẹ́ kọ́ bí a ṣe ń ṣe ẹ̀gbà ọwọ́. Gbogbo àwọn nǹkan tó jẹmọ́ nǹkan ẹwà obìnrin ni mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé kí n ba lè ṣe fídíò gbogbo ǹkan tó ń lọ, bí i kí n rí cloud, kí n rí bí ilẹ̀ lè ṣeré, bí ilé ṣe máa ń dàbí àpótí, kí le ba rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ.

O mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára. Orúkọ mi ni Adéọlá. Adéọlá: ọlá tó ti wà tí won wá de ládé. Adéọlá: ọmọ aládéọlá. Ìtumọ̀ orúkọ mi ni Adéọlá: ọlá tó ti wà tótún wá ní adé.